Ìgbà tí mo kẹ́yìn fò, ó mú mi rántí ìgbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ìgbà yìí a máa ń ṣe àwọn eré ìdárayá lóríṣiríṣi bí eré sísá, bí ìfò fífò, bí ere bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. A máa n sì, a sì máa ń play bọ́ọ̀lù, ẹ́ẹ́, table tennis nígbà náà. Mo níìfẹ̀ sí ìfò fífò gan nígbà náà, dé bí wipé wọ́n mú mi gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ tó le fò jù ní àárín ilé ìwé wa. Nítorí pé ìfò fífò yìí ó jẹ́ nkan tí mo níìfẹ̀ sí láti kékeré. Ìfò fífò àti eré sísá ni ǹkan tí mo níìfẹ̀ sí jù nínú àwọn eré ìdárayá. Mo níìfẹ̀ sí ìfò fífò yìí dé bí wipé ìgbà tí mo wọ ilé ìwé girama, ìfò fífò yìí ó tún wà lára àrà àwọn eré ìdárayá tí wọ́n mọ̀ mí sí jù tí mo sì máa ń kópa nínú rẹ̀ ní ọdọọdún. Mo níìfẹ̀ sí ìfò fífò, mo gba àwọn ẹ̀bùn lóríṣiríṣi nípa ìfò yìí. Ilé ìwé girama yìí ni ibi tí mo ti ní òkiki jù nípa ìfò fífò. Nítorí pé ìfò fífò wà lára nǹkan tí mo níìfẹ̀ sí tí mo sì máa ń ṣe jù. Mo máa ń fò bí hundred metre, mo sì máa ń fò fifty metre. Lọ sókè, ìwọ̀n ẹsẹ̀ sókè tí mo máa ń fò, ó máa ń tó bí, ìwọ̀n ẹsẹ̀ ogójì, ìwọ̀n ẹsẹ̀ ọgbọ̀n. Mo sì máa ń fò oríṣiríṣi àwọn ìfò oní gungun tí a máa ń fò ní orí sawdust. Mo máa ń fò eyún náà. Bẹ́ẹ̀ sì ni eré sísá náà wà lára àwọn eré tí mo máań nífẹ̀ẹ́ sí láti ṣe nígbà náà. Nítorí pé mo jẹ́ ẹnìkan tí mò, tí mo ga, mo ga dáadáa, ẹsẹ̀ mi sì gùn. Ó waá máań jẹ́ kí gbogbo àwọn eré yìí kó, kó máa rọ̀ mí lọ́rùn láti ṣe. Tí mo bá wà nínú ìdíje eré sísá, gbogbo ìgbà kọ́ ni mo máa ń gbé àkọ́kọ́. Ìgbà mí mo máań gbé èkejì tàbí èkẹta. Nítorí pé eré sísá ìṣè oun tí mo yàn láàyò jù ó kàn jẹ́ oun tí mo níìfẹ̀ sí ni. Mo sì máa ń kópa nínú rẹ̀ nígbàkígbà. Ẹ̀kọ̀kan nimo máa ń gba ìfe wípé mo gba àkọ́kọ́. Ibi tí mo ti máa ń gba ìfe jù ni ìfò. Ìfò sìjẹ́ eré tí mo níìfẹ̀ sí jù tó sì ba mi lára mu nígbàkígbà. Mo máań fò ní inú òjò, mo máań fò àwọn ìfò kan wà tí a máań ṣe nínú ẹrọ̀fọ̀, mo sì máań fò. Àwọn ìfò kan wà tí a máań ṣe nínú ìyànrìn, mo máań fò. Oríṣiríṣi àgbékalẹ̀ ọ̀nà ara ni wọ́n gbé kalẹ̀ fún ìfò fífò yìí tí mo sì máań ṣe. Mo ti gba oríṣiríṣi ẹ̀bùn nínú ìfò fífò. Mo ti gba bàtà ẹsẹ̀, mo ti gba ago ara ilé, mo ti gba kẹ̀kẹ́, mosì ti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bí méjì. Moti gba medal sí, ṣùgbọ́n kì í ṣe original o. Ẹ wa, má wò wípé boya original ni o, kì í ṣe original o. Wọ́n fúnmi ní medal sí wípé, à, mo gbìyànjú, ìṣe ńlá sì ni mo ṣe. Nítorí pé ibi ìdíje yìí tí mo ti gba medal sí yìí, ìdíje inú ẹrọ̀fọ̀ ni. Wípé ká má fò nínú ẹrọ̀fọ̀, àwọn fẹ́ wo bí a ṣe lè gbéra sí nínú ẹrọ̀fọ̀. Ó jẹ́ oun tí ó le púpọ̀ tí mo sì ṣe bí mo ti lè wò wípé mi ò lè gbìyànjú, wípé boya okun mi ò lè gbé ṣùgbọ́n mo gbìyànjú. Nítorí pé àwọn tí mo bá díje ní àsìkò yìí, àwọn tóní okun nínú jù mí lọ ni, tí wọ́n sì ní ara jù mí lọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà mo sìi tún borí wọn. Ó jẹ́ ohun tó wu ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí ní inú ìdíje yìí tí inú wọn sì dùn gidi gan wípé àáh aah, àwọn ò lérò pé mo lè borí wọn, mo sì padà borí wọn. Eré ìfò fífò jẹ́ oun tí mo yàn láàyò tí mo sì nífẹ̀ẹ́ sí láti máa fò. Ṣùgbọ́n mi ò ní àǹfàní àti ṣe, mi ò ní àǹfàní àti kọjá ẹ́ẹ́ ilé ìwé girama láti tẹ̀síwájú. Òun ló wá mú kí ìfò fífò yìí kì ín fi sílẹ̀. Ilé ẹ̀kọ́ girama ni mo ti fò kẹ́yìn, àti ìgbà náà mi ò rò pé mo ti kópa nínú ìfò. Fún idi èyí ìfòo wà lára ohun tí mo nífẹ̀ẹ́ sí jù. Kódà tí mo bá ti ní àwọn ọmọ, ó wà lára ìdíje tí mo lè fi wọ́n sí pé kí wọ́n mọ̀ fò. Nítorí pé ìrírí tí mo rí ra mi, mo jọ ẹni tó jẹ́ pé tí mo bá tún bímọ, ọmọ mi yóò jọ mi. Fún idi èyí mo lè fi wọ́n sí àwọn ààyè yìí láti máa fò àti láti máa kópa nínú àwọn.

A ní oṣù méjìlá nínú ọdún. A ní January, a ní February, a ní March, a sì ní April, May, June, July, August, September àti October, November àti December tó fi ṣe méjìlá. Oṣù tí mo nífẹ̀ sí nínú àwọn oṣù yìí, ó tó bí mẹ́ta sí mẹ́rin àwọn oṣù tí mo nífẹ̀ sí jù lọ. Àkọ́kọ́ tí mi ò lè fi ṣeré, òun ni oṣù ìbí mi. Oṣù yìí tí a gbé bí mi, tí ń ṣe January. January jẹ́ oṣù tí mo nífẹ̀ sí jù nítorí pé oṣù yìí ta gbé bí mi ni, tí mo mọ̀ wípé mo máa ń ṣe ọjọ́ ìbí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè mí kí ti wọ́n sì máa ń fún mi ní ẹ̀bùn lóríṣiríṣi ìdí ré tí mo fi nífẹ̀ sí January. Tàbà wa tún sọ oṣù yìí tí mo nífẹ̀ sí jù, àwọn oṣù kan wà tí ó jẹ́ wipé wọ́n wọ inú ara wọn, tó jẹ́ wipé ìgbàkígbà sì ni a máa ń yí àwọn oṣù yìí bí i oṣù ẹlẹ́sìn de, ọ̀tọ̀ ni oṣù, èyí tí àwọn ẹlẹ́sìn Mùsùlùmí ń pè ní Gregorian. Kalẹ́ndà Gregorian yìí ó máa ń wọ inú àwọn oṣù kọ̀ọ̀kan. So kalẹ́ndà yìí bí i kalẹ́ndà kí n sọ pé inú oṣù Ramadan. Ramadan yìí jẹ́ oṣù tó máa ń wọ inú oríṣiríṣi oṣù, nítorí pé ó maa ń yí ni. Ramadan yìí mọ ń yí ni. Ìgbà mí ò lè wà ní March, ìgbà mí ò lè wà ní February, ìgbà mí ò lè wà ní January, ìgbà mí ò lè bọ́ sí December. Fún idí ẹ̀yì, mo nífẹ̀ẹ́ sí oṣù, kó oṣù tí oṣù Ramadan yìí tó bá bọ́ sí, nítorí pé àwọn àsìkò yìí ni a máa fi ń bá Ọlọ́run sọ̀rọ̀, ta máa fi ń yin Ọlọ́run, tí a sì máa fi ń gba àwẹ̀ fún Ọlọ́run. Oṣù yìí jẹ́ oṣù mímọ́. Ó jẹ́ oṣù mímọ́ tí a máa ń képe Ọlọ́run, tí a sì máa ń gbìyànjú àti wà ní mímọ́ ní gbogbo ọjọ́. Oṣù yìí jẹ́ oṣù pàtàkì jù lọ nínú gbogbo oṣù gẹ́gẹ́ bí àwa ẹlẹ́sìn Mùsùlùmí ṣe gbàgbọ́. Oṣù yìí ni oṣù tí wọ́n sọ àlùkòráni kalẹ̀, tí Ọlọ́run sì bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ wípé gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀, òun ó máa dárí jí wọ̀n. Oṣù yìí jẹ́ oṣù pàtàkì jù lọ tí a nífẹ̀ sí jù tí a máa ń dúró dè ní ọdọọdún. Oun to kàn ṣẹlẹ̀ ni pé oṣù yìí kì í dúró sí àsìkò kan. Oṣù yìí ó máa ń yí ni. Ó máa ń yí sí oríṣiríṣi oṣù tí a sì máa ń ka ọjọ́ fún wipé ó fẹ́ dé, ó fẹ́ dé. Oṣù yìí jẹ́ oṣù kan tí mo tún nífẹ̀ẹ́ sí jù nínú àwọn oṣù. Oṣù tí mo tún nífẹ̀ẹ́ sí, òun ni oṣù December. Mo nífẹ̀ẹ́ sí oṣù December. Lótọ̀ oṣù yìí jẹ́ oṣù bàbàbà. Oṣù tó jẹ́ pé àwọn èèyàn máa ń sá eré àsápajúdé nítorí pé wọ́n wò pé ọdún ti fẹ́ parí. Gbogbo ohun tí wọ́n ò rí lé láti January wọ́n ó fẹ́ lé mú ní oṣù December yii nìkan tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Ó máa ń da kí èèyàn ti ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ayé rẹ láti January kó wá máa ṣiṣẹ́ tọ̀ títí tí December ó fi dé. December jẹ́ oṣù tí a máa fi ń, tí a máa fi ń sinmi, tí a sì fi máa ń dunú, tí a máa fi ń ṣe ọdún, tí a sì máa fi ń yọ̀. Kò yẹ kó jẹ́ oṣù tí ó jẹ́ pé òun ni a fi ọkàn sí jù láti fi wá gbogbo ohun tí aa rí láti January. Oṣù yìí jẹ́ oṣù tó yẹ ká maa bá ara wa yọ̀, ká maa ṣe ohun tuntun, ká maa dunú, ká maa jẹ, ká maa mu, ká maa ṣe àríyá lóríṣiríṣi. Ohun tèmi rò pé oṣù yìí wà fún nu. Sugbọn kí Ọlọ́run fi gbogbo ẹ̀ kó fi rọ̀ wá lọ́rùn. Èmi wò pé oṣù yìí oṣù àlàáfíà ni, oṣù ọdún sì ni, oṣù ayọ̀, oṣù ìkẹ́, oṣù ọlá òhun ni oṣù yìí jẹ́ ní ọkàn tèmi. Fún idí ẹ̀yìí, ó jẹ́ oṣù tí mo máa ń nífẹ̀ sí láti jẹ́ kó bá mi láyé àti láyè mi àti ní fọkànbalẹ̀ nítorí pé oṣù àlàáfíà ni. Oṣù tí mo tún nífẹ̀ẹ́ sí jù òhun ni àwọn oṣù tí òjò máa ń rọ̀ bíi June tàbí July. Àwọn oṣù yìí jẹ́ oṣù tí òjò máa ń rọ̀ gidi gan ní apá ọ̀dọ̀ tíwa níbí tí mo sì máa ń nífẹ̀ sí àwọn weather àsìkò yìí. Mo máa ń nífẹ̀ sí gan nítorí pé mo nífẹ̀ sí iṣẹ́ ọ̀gbìn. Mo tún wá mọ̀ wípé àsìkò yìí ni ọ̀gbìn máa ń dà tí sì máa ń wúyan pàápàá jù lọ. Nítorí naà àwọn àsìkò yìí ni àsìkò tí mo nífẹ̀ sí jù pé láti gbin ǹkan ọ̀gbìn mi.

Ìgbà tí mọ máa ń ṣe àyẹ̀wò íméelì mi kìí kò fi gbogbo ará pọ̀ náà lọ títí. À, ìgbà mí gan an mo lè máa yẹ ímélì mi wò lójúmọ́ torí iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ tí mò ń ṣe, ó máa ń gba àsìkò mi gidi gan. Fún idí ẹ̀yìí àti yẹ ímélì wò, ó jẹ́ ǹkan tí ó máa ń ními lára lẹ́kọ̀ọ̀kan torí pé kìí ṣe pé bóyá mọ ní àwọn tí mo lè mọ̀, tí mo ń retí ímélì wọn, èmi o retí ímélì ẹni kan kan. Fún idí ẹ̀yìí mí sábà, ẹ́, èmi, èmi sábà wọ inú ímélì mi láti wò bóyá mo ní ímélì. Kó dà gán an tí bá ṣe pé boyà mọ, mọ fẹ́ gba kódì ní orí Íńtánẹ́ẹ̀tì, tó wà ní àwọn ó send dẹ sí orí ímélì mí ni mọ fi máa ń wọ inú ímélì mi. Bá yíi níṣìí mo ní tó, ẹ́, fifteen thousand ímélì tí ǹ ti open ó kàn pọ̀ lọ jáburete ní tí ǹ tiẹ mọ̀ ìbí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ tàbí bóyá kí ǹ tiẹ delete gbogbo ẹ̀ gan. Ǹkan tí èmi kan tún wá wò ni pé boyà tí mo bá fún àwọn èèyàn ní ímélì mi tí mò ṣì sọ fún wọn pé kí wọ́n mọ tẹ àtẹ̀jíṣẹ́ sí mi ní orí ímélì, bóyá òun tó tún lè mú mi, máa sábà wọ inú ímélì mi nu tàbí bóyá tí iṣẹ́ mi bá ti dé àwọn ààyè kan tí mò tí ń fi ímélì gba iṣẹ́ láti àwọn olú ilé iṣẹ́ kọ̀ọ̀kan, bóyá òun tó tún lè máa mú mi wọ inú ímélì mi nu. Ímélì jẹ́ ohun pàtàkì tó yẹ kí ilé iṣẹ́ ní nítorí boyà àwọn èèyàn fẹ́ gba ibẹ̀ bá wọn sọ̀rọ̀ tàbí láti fi gbé iṣẹ́ fún wọn, ímélì ṣe pàtàkì gan tọ sí yẹ kí ẹ̀yàn má yèwò ní ìgbà kúgbà ṣùgbọ́n ìgbà tí mi ò tí ní àwọn tí wọ́n lè tẹ àtẹ̀jíṣẹ́ fún mi ní orí ímélì kò jẹ́ kí ń rántí wípé ó yẹ kí ń máa wọ bẹ̀ lọ ní ìgbà kúgbà. Ǹkan ẹyọ kọ̀ọ̀kan tí mọ kàn máa torí rẹ lọ bẹ̀ náà ni bóyá mo fẹ́ gba kódì tàbí mo fẹ́ tún kódì ṣe tàbí, ẹ́, mo fẹ́ lọ wò èsì báǹkì mi ní ibẹ̀, òun tí ó tún lè mú mi lọ sí orí ímélì nú. Ẹ̀kọ̀kan ni mo máa ń sábà lọ tí mi ṣì fi gbogbo ará wọ ohun tí ń ṣẹlẹ̀ níbẹ̀ gan lọ títí tàbí tí mo bá wo wipé èsì ímélì tí mo ní ó ti pọ̀jù, bóyá kí ń lọ dà díẹ nu kúrò níbẹ̀ kí ń delete ìwọnba kúrò níbẹ̀ ni mo tún fi máa ń lọ sí ibẹ̀. Ẹ̀kọ̀kan tí àwọn olólùfẹ́ mi bá fi ǹkan ránṣẹ́ sí mi ní orí ímélì ni mo tún máa ń sábà lọ. Kó dà gan an mo máa ń sọ fún àwọn oníṣẹ́ kéékèèké àti oníṣẹ́ ní láà kọ̀ọ̀kan wípé ímélì wọn ṣe kókó, mì ọ wà mọ̀ ìdí tó jẹ́ wipé èmi gan fún ra alára mi èmi yẹ ímélì wò. Ímélì jẹ́ ibi pàtàkì tó yẹ kí ẹ̀yàn tí máa gba àtẹ̀jíṣẹ́ tàbí àtẹ̀ránṣẹ́ láti orí Íńtánẹ́ẹ̀tì ní oríṣìíríṣìí bóyá gbògbó, gbogbo ohun tí èèyàn ti sopọ̀, gbogbo àwọn sóṣíà miḍíà tí a ti sopọ̀ mọ́ra wọn tó jẹ́ pé orí ímélì kan ni gbogbo wọn máa ń darí sí. Ó máa ń jẹ́ kí méséjì pọ̀ látí yèwò tí èmi ò sì ní àsìkò fún, tí mi ní àsìkò fún. Fún idí ẹ̀yìí mo máa ń gbìyànjú àti yèwò ní ẹ̀kọ̀kan tí mo sì máa ń gbìyànjú àti jẹ́ kí ímélì kò mọ́ ní ìwọnba. Ṣùgbọ́n, à, iṣẹ́ pọ̀ fún mi ní àkókò yìí tí mi ṣì fi gbogbo ìgbà ráyè láti yèwò. Fún idí ẹ̀yìí mo máa ń, mo máa ń sọ fún, mo máa ń gbìyànjú àti tẹ ímélì padà sí àwọn èèyàn tí mo bá rí ímélì wọn. Mọ máa ń gbìyànjú àti ṣe, ṣùgbọ́n, gbogbo ẹ́ oní bó ṣe jẹ́ láwọn àkókò kọ̀ọ̀kan tó jẹ́ pé kìí fún mi ní àǹfààní àti yèwò ní ọ̀sẹ̀ Mọ máa ń yẹ ímélì mi wò tó bóyá ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀mẹ́ta. Láàárín oṣù ó máa ń tó bí ẹ̀ẹ̀mẹ́rin sí ẹ̀ẹ̀màrùn. Pápá jú lọ tí mo bá ní ímélì tó ṣe kọ́kọ̀ fún mi láti yèwò ni mo máa ń dé ibẹ̀. Ṣùgbọ́n tí mi ò bá ní ímélì tó ṣe kókó láti yèwò o máa ń romí lójú àti wọ ibẹ̀ lọ. Mọ sì máa ń gbìyànjú lẹkankan ṣùgbọ́n iṣẹ́ pọ̀ fún mi tí mi ṣì ráyè. Mo tún wá máa ń gba àwọn tí wọ́n tún máa ń bá mi yẹ̀wò nígbà kan ṣùgbọ́n mo rí pé wọ́n ti lọ ń wo ibi tí ó yẹ kí wọn máa wò, wọ́n sì ń tẹ òun tí ó yẹ kí wọn máa tẹ ni ma ń jẹ́ kí, ló wá jẹ́ kí ń gba iṣẹ́ náà kúrò lọ́wọ́ wọn. Kíkú ṣe pé bóyá wọ́n ṣe fún mi ní ọ̀fẹ́, wọn ò ṣe fún mi lọ́fẹ́ o. Fúnra mi ní náà ni, èmi náà ni mò ń sanwó fún wọn, àbí.

Ọ̀nà tí mo máa ń tọrọ, tí mo máa ń gbà tọrọ àforíjìn pọ̀ gan. Ó wá ní ṣe pẹ̀lú ẹni tí mo bá fẹ́ tọrọ àforíjìn tàbí bẹ́ẹ̀ ni ó ní ṣe pẹ̀lú ẹni tí mo fẹ́ tọrọ àforíjìn lọ́wọ́ rẹ̀. Ìgbà mí tí ó bá jẹ́ láti ọ̀dọ̀ ìyá ni, mo máa ń dọ̀bálẹ̀, mo sì máa ń tọrọ àforíjìn lọ́dọ̀ ìyá. Mo máa ń ra ohun fún wọn bíi aṣọ tàbí bàtà tàbí kí n fún wọn ní owó láti fi tọrọ àforíjìn. Mo máa ń sọ fún wọn pé wọ́n ṣà mọ̀ pé mi ò ní òrìṣà mi a fi àwọn. Mo máa ń bẹ̀ wọ́n gẹ́gẹ́ bí ọmọ sí ìyá kí wọ́n foríjì mi nítorí àforíjì wọn ló lè mú kí ayé tèmi náà rọgbọ. Tí wọ́n ò bá foríjì mi, wọ́n ti mọ̀ pé, ẹ́, ayẹyẹ inú àwọn ò lè dùn sí mi inú. Fún díẹ̀ yìí wọ́n gbọdọ̀ fi oríjì mi. Mo sì máa ń ṣe oríṣiríṣi nǹkan bíi kí n ra oúnjẹ sílé fún wọn tàbí kí n ra aṣọ fún wọn tàbí kí n ra ẹ̀gbà ọrùn fún wọn. Ìgbà mí mo sì lè fún wọn ní owó. Tó bá jẹ́ bí bàbá ni mo fẹ́ tọrọ àforíjìn lọ́dọ̀ wọn, mo máa ń bẹ̀ wọ́n gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. Mo máa ń bẹ̀ wọ́n pé kí wọ́n jọ wí pé mo fi Ọlọ́run bẹ̀ wọ́n. Mo sì máa ń ra oríṣiríṣi nǹkan fún wọn bí bàtà, bí ago ọwọ́ tàbí bí fìlà. Ìgbà mí mo sì máa ń ra aṣọ fún wọn láti fi mú inú wọn dùn, láti fi wá ìyọ́nú wọn. Tó bá jẹ́ àwọn ẹ̀gbọ́n mi ni, mo máa ń ṣe oríṣiríṣi nǹkan fún wọn bí i kí n bomi sílé wẹ̀ fún wọn tàbí kí n bá wọn lọ aṣọ wọn tàbí kí n bá wọn kun bàtà wọn tàbí kí n ṣà ṣe oríṣiríṣi nǹkan tó lè mú kí inú wọn yọ, kí n dì mọ́ wọn látẹ̀yìn, kí n bẹ̀ wọ́n wí pé kí wọ́n jọ, kí wọ́n má bínú sí mi. Ọmọdé ni mí, àbúrò wọn sì ni mí, kò sí ibi tí wọ́n fẹ́ tì mí sí. Tí ó bá jẹ́ bí àwọn olólùfẹ́ mi ni, mo máa ń bẹ̀ wọ́n, mo máa ń tẹ àtẹ̀ránsẹ́ sí wọn tàbí kí n ra flower fún wọn tàbí kí n sọ fún wọn pé mo fẹ́ gbé wọn jáde láti fi wá ìyọ́nú wọn. Kí n fi ra, kí n ra oríṣiríṣi nǹkan fún wọn bí ice cream tàbí snacks kí n ra fún wọn kí inú wọn fi lè yọ sí mi. Mo sì máa ń fi ẹ̀kẹ́ lu ẹ̀kẹ́ fún wọn. Mo máa ń dì mọ́ wọn lé ìdí tó jẹ́ wípé wọ́n máa ń nira fún wọn láti jà mí kúrò. Fún díẹ̀ yìí wọn ò ní lè, ibi tí wọ́n bá ti ń gbiyanju atí jara wọn kúrò nírà mí, inú wọn ó ti yọ tí n ò sì ní lè bínú wọn. Ohun oríṣiríṣi ni èèyàn ó lè fi tọrọ àforíjìn gẹ́gẹ́ bí kí èèyàn rọ, rẹra èèyàn sílẹ̀ láti bẹ̀bẹ̀ láti tọrọ àforíjìn wípé kí wọ́n má bínú. Àforíjìn jẹ́, ìtọrọ àforíjìn jẹ́ ọ̀nà tó jẹ́ wípé ó máa ń fi èèyàn hàn bí ẹni tó rẹra rẹ̀ sílẹ̀ tí kò ní gbéraga tí ó sì ń ro titi, ẹni àkọ́kọ́ tí ẹni kejì síwájú. Ọ̀nà, ọ̀nà àforíjìn pé oríṣiríṣi tó sì yẹ kí èèyàn mọ̀ pé eyàn ṣe é fi tọrọ àforíjìn tí èèyàn bá ṣẹ̀. Tí èèyàn bá tọrọ àforíjìn ó ti di dandan kó dáríjì èèyàn nítorí pé tí, tí ẹlẹ́sẹ̀ bá ti mọ èsẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ ó ti di dandan kí a dáríjì. Àwọn ọ̀nà yìí jẹ́ ọ̀nà tó ṣe kókó tí ó sì jẹ́ ọ̀nà tí èèyàn gbọdọ̀ mọ̀ tán láti mọ tọrọ àforíjìn bí i ká ra nǹkan fún ẹni tí a ṣẹ̀, ká bẹ ẹni tí a ṣẹ̀, ká fi Ọlọ́run bẹ̀ wọ́n, ká sì fi, ká sì máa ń wù ìwà ìda sí wọn mọ́. Tọrọ àforíjìn jẹ́ ọ̀nà tí ó máa ń fi èèyàn hàn gẹ́gẹ́ bí ẹni tí orí rẹ̀ pé tí ó sì mọ ohun tí ó ń ṣe. Èmi máa ń tọrọ àforíjìn mo sì máa ń fi ohunkóhun tó bá rọ̀ mí lọ́rùn láti fi tọrọ àforíjìn yìí bí i kí n ṣe nǹkan tí yóò yọ ẹni náà nínú bí i kí n ra aṣọ tàbí ẹ́ ra bàtà tàbí ohun tí mo mọ wípé tí mo bá rà fún wọn inú wọn yóò rọ̀ tàbí kí n wá èèyàn tí mo mọ wípé òun ò lè kọ̀rọ̀ sílẹ̀ nú kí n fi bẹ̀ wọ́n. Àwọn ọ̀nà yìí ni mo máa ń gbà fi tọrọ àforíjìn. Kódà gan mo máa ń ṣe àwọn iṣẹ́ ilé tàbí fi ara ṣiṣẹ́ láti fi tọrọ àforíjìn yìí. Àforíjìn ṣe kókó tí a bá ṣẹ̀yàn tí ẹni náà sì ti ì dáríjì èèyàn ó ti di dandan ká mọ bí a ṣe gbọdọ̀ wá gbogbo ọ̀nà láti fi tọrọ àforíjìn. Ó ṣe kókó gidi gan nítorí pé kí àforíjìn rà wa ó ni ó fi lè mú kí inú wa yọ sí ara wa. Ìgbà mì gan èèyàn lè fún èèyàn ní owó kí èèyàn tẹ àtẹ̀jíṣẹ́ láti orí fóònù sí fóònù láti fi tọrọ àforíjìn. Àforíjìn ṣe.

Àwọn ibi tí mo ti máa ń ra ǹkan pọ̀. Mo máa ń ra ǹkan ní àdúgbò, boya bíi omi mímu tàbí àwọn oúnjẹ kéékèèké bíi indomie tàbí ìrẹsì. Mo sì máa ń ra bíi epo pupa tàbí òróró, ra iyọ̀, boyé mo ní di ọ̀gẹ̀dẹ̀ tàbí ànàmọ́. Mo máa ń ra ní bí i àdúgbò. Mo máa ń ra àwọn ǹkan ọ̀kan bíi minerals bíi coke tàbí fanta ní àdúgbò. Ṣùgbọ́n tó bá jẹ́ bí i, ẹ́, ohun èlò tí mo máa fi ń ṣiṣẹ́, mo máa ń lọ sí inú ọjà ńlá láti ra wọ́n. Nítorí pé àwọn tí wọ́n ń tà nínú ọjà ńlá, ó ní ìdín ye ìdín ye ju àwọn tó ń tà ní àdúgbò lọ. Inú ọjà ni mo ti lọ máa ń ra àwọn aṣọ tí mo máa ń rán. Àwọn ọjà yì síre, èrò máa ń pọ̀ ń bẹ gidi gan. Nítorí pé ǹkan ọjà ó ní ìdín ye ju ǹkan àdúgbò lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà sí ni mo máa ń pa gbogbo ohun tí mo fẹ́ rà pọ̀ tí màá fẹ́ kan lọ sí inú ọjà láti lọ ra àwọn ǹkan yìí. Inú ọjà máa ń ṣòro ó sì máa ń ní, ẹ́, wàhálà nínú lẹ́yìn ìgbà mí. Tó jẹ́ pé ìjọ tí èèyàn bá fẹ́ lọ sí inú ọjà láti lọ ra ǹkan báyìí, èèyàn gbọdọ̀ mọ̀rá pé èèyàn fẹ́ lo wákàtí méjì tàbí mẹ́ta bí ǹkan náà ti lè wù kó kéré tó. Nítorí ìgbà mí, ó lérò pé ó rí ní àwọn apá ibi kan, kó má rí ní ibẹ̀. O ṣẹṣẹ rìn àwọn ààyè kan nínú ọjà tó jẹ́ pé yóò mú wàhálà lọ́wọ́. Èrò sì máa ń pọ̀ gan. Inú ọjà sì jẹ́ ibi tó jẹ́ pé èèyàn ò tí gbọdọ̀ dára lẹ́ẹ̀. Tó bá dára lẹ́ẹ̀, wọn ó, wọn ó sa àwọn ǹkan lọ́mọ̀yàn lára bí i kí wọ́n jí ẹro ibanísọ̀rọ̀ èèyàn lọ tàbí kí wọ́n jí owó èèyàn lọ. Àwọn ǹkan yìí ni èèyàn gbọdọ̀ ti pa mọ́ dáadáa kí èèyàn tó lọ inú ọjà lọ ra ǹkan. Ǹtó bá ṣèrá yìí, ó gbọdọ̀ rí dájú wípé ó mọ̀ dájú. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníjìbìtì ná wà nínú ọjà láti ṣe àkóbá fún ǹtó fẹ́ rà yìí. Tó jẹ́ pé wọn ó ta ǹti ó fẹ́ rà, wọn ó ta fún ọ tí ó sì ní rí owó ẹ gbà mọ́. Àwọn ǹkan wọ̀nyí ni èèyàn gbọdọ̀ mọ̀ dájú dájú kí èèyàn tó wọ inú ọjà lọ. Tó fi jẹ́ kó yàtọ̀ sí ọjà àdúgbò. Àwọn ǹkan tí mo máa ń rà yìí ni ó jẹ́ wípé mo mọ̀ dájú dájú tí mo sì mọ̀ ǹti mo fẹ́. Ìdílé tí ó fi jẹ́ wípé gbogbo ìgbà tí mo bá lọ sí inú ọjà láti lọ ra ǹkan, mo máa mọ ibi tí mò ń lọ. Ibẹ̀ sì ni mo máa ń lọ bí mo bá ti ń wọ inú ọjà tí ń ṣira gbogbo unkan tí mo fẹ́ rà ní ojú kan tí kò fi ní fa wípé wọ́n ta ǹti mi ò fẹ́ rà fún mi. Àwọn ǹkan inú ọjà yìí, ó má ń jẹ́ ǹti ó jẹ́ pé oríṣiríṣi rẹwà tí o bá sì mọ̀ ǹti o fẹ́ rà, wọn ó ta ìtàkùtà fún èèyàn tí èèyàn sì ní rí owó ẹ gbà mọ́. Ọmọ kékeré ò ṣe ẹ́ rán lọ sí inú ọjà. Ṣùgbọ́n ọmọ kékeré ṣe ẹ́ rán lọ sí àwọn ọjà àdúgbò láti ra ǹkan. Àgbàlagbà mìíràn tó bá lọ sí inú ọjà gan, àwọn gbajúgbajù wọn ó gbà á ju ẹ wá sílé tí ó sì wá lé ní owó ọ̀fọ̀ tàbí kó gbé ẹrù tí ò yẹ kó gbé wá lé kó gbé wá lé. Èyí sì máa ń bá èèyàn nínú jẹ́ gidi gan. Àìmọ́ye ìgbà ní mo ti lọ ra ǹkan ní àwọn apá ọjà bíi kan tó sì jẹ́ pé wọ́n gbá mi lójú wá sílé tí n sì rí ǹkan kan mú wá lé. Ìgbà tí mò sì ra àwọn tí mo kéré tí mo lọ sí inú ọjà, àwọn gbájúẹ̀ wọn gbá mi tí wọ́n sì ta ǹti mi ò fẹ́ rà tán ta fún mi. Ọ̀rọ̀ yìí gbà mí nínú jẹ́ gan ní àwọn àkókò yìí tí mò sì ti sọ fún ẹlẹ́dàá mi pé, mí ò ní mọ̀ lọ sí àwọn apá bẹ́ẹ̀ láti lọ ra ǹkan mọ́. Ọ̀rọ̀ náà ó jẹ́ ọ̀rọ̀ tí ó pani lẹ́rìnín. Ṣùgbọ́n tó múna èèyàn bàjẹ́. Nítorí pé ó, ó ya àwọn lẹ́nu pé kí ni ọmọdé ara mi kí ni mò lọ ṣe ní àwọn apá inú ọjà yìí. Nítorí pé àwọn tó wà níbẹ̀, àwọn, àwọn, àwọn olè ló pọ̀jù níbẹ̀ tó jẹ́ pé wọn ò kọ́ kí wọ́n gbá gbogbo owó lọ́wọ́ èèyàn kan tí èèyàn ní pàkọ́ sílẹ̀. Àwọn àárín yìí jẹ́ àwọn àárín tó léwu nínú ọjà tó jẹ́ pé tí o bá mọ bí o ṣe fẹ́ rà ǹkan tàbí o mọ̀ ǹti o fẹ́ rà, wọn ó ta ìtàkùtà fún yàn. Nítorí ẹ́ ni ó fi máa ń dá nígbà mí láti ra fi owó wọn ra ǹkan tí ó dà mọ́ ní àdúgbò láti ra ǹkan tí ó fẹ́ rà. Mo máa ń ra àwọn ǹkan yìí láti fi jẹ́ kí owó mi kó rìn.